Mo máa ń tọrọ àforíjì nípa lílọ sí ilé ẹni náà láti lọ bẹ̀bẹ̀ fún ohun tí mo ṣe láìda. Láti ọ̀túbọ̀ sọ fún pé kó ṣe àforíjì fún mi pé ọmọdé ló ń ṣemi. Mo sì mọ̀ dájú pé níwọ̀n ìgbà tí mo bá ti bẹ̀bẹ̀, ènìyàn yóò ṣe kín ni yóò forí jìn mi.

Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé ojú ìbòjú kò yé mi tó, ṣùgbọ́n bí ó bá jẹ́ wípé ìwọ̀n igba tí a máa ń fi ọwọ́ bọ ojú ni, ó máa ń tó bí ìwọ̀n iba ìsẹ́jú péréte tí a máa ń fi ọwọ́ bọ ojú lójoojúmọ́

Rárá o, n ò fi ọjọ́ kan láì má lo ẹ̀rọ ayárabíàṣá. Ojojúmọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá, nítorí wípé ó ń ṣiṣẹ́ fún wa ní ọ̀pọ̀lọpọ̀, tí ó sì jẹ́ wípé ó wúlò fún wa ní àsìkò tí a wà yìí dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fe ran jiyán. Mo fẹ́ran láti máa fi ẹran jiyán dáadáa nítorí ẹran náà ó ní iṣẹ́ tó ń ṣe ní ara ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti wípé máa fi ẹran jiyán mo tún máa ń se oúnjẹ ní àǹfààní láti tètè ti kó dé ibi tí ó ń lọ.

Ohun tí mo máa ń ṣe láti tayọ sí àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni wípé mo máa ń mú ojú tó iṣẹ́ mi yàtọ̀. Látàrí èyí, mo máa ń tayọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí mimojutó iṣẹ́ tí mo máa ń mojutó.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi. Nítorí wípé Olúwa fún mi ní ọwọ́ láti fi máa kọ ìwé. Ó sì fún mi ni lakáì tí mo fi ń fi rí kọ. Nítorí ìdí èyí, mo máa fi ọwọ́ mi kọ ìwé.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọrin ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí wipé orin kíkọ, ó máa ń mú ori wu, ó sì mọ ń mú ara yá tí èèyàn ó sì máa jo sì pẹ̀lú. Ni akoko tí èèyàn bá ń kọ orin yẹn, inú ẹni a mọ dùn, ara a sì máa yá gágá.

Mo máa ń ṣe àwọn iṣẹ́ àkànṣe nípa wíwá ẹni ń kúnra sí, nítorí iṣẹ́ àkànṣe kì í ṣe iṣẹ́ tí èèyàn kan lè kan dá ṣe fúnra rẹ̀ láàláì ni ẹni tí yóò ràn án lọ́wọ́.

Mo fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àti bọ́ọ̀lù alájùṣílù. Àwọn, àwọn yẹn ni mo fẹ́ràn jù tí mo sì nífẹ̀ẹ́ sí jù lo tí mo lè wò ní àsìkò sí àsìkò.

Ǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán kò ń ṣe ǹkan ẹyọ kan ni mo máa ń jẹ ní gbogbo ọ̀sán ọ̀sán. Ìgbà mí mo lè jẹ àwọn ǹkan ípàápàánù kíǹkan fi mọ́ ẹnu dá ní ní ọ̀sán. Ìgbà mí sì rí, mo lè mú gàárì àti ṣúgà.

Rárá o, èmi kò kí ń kọ ìròyìn níbi iṣẹ́. Ọ̀tọ̀ ni iṣẹ́ tí èmi, ọ̀tọ̀ sì ni iṣẹ́ àwọn akọ̀ròyìn. Iṣẹ́ àwọn akọ̀ròyìn le kí àwọn kọ ìròyìn àmọ́ iṣẹ́ yìí tó kan èmi ni iṣẹ́ tí mo máa ń mójú mọ́-

Ọ̀rọ̀ ńlá lele yìí. Bí mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́ mi, ó ṣe díẹ̀ nítorí wípé wọn ò gbà láyè fún wa tí a bá wà ní ẹnu iṣẹ́ kí a máa gbé fóònù. Ó ní àṣi kò igbà tí a máa ń dá àwọn ipe padà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa tẹ àtẹ̀gùn láti máa rin àtẹ̀gùn bí ìgbà tí ọwọ́ ẹni ò bá tò nǹkan àbí àtẹ̀gùn wo ni ẹ̀yin ń ní nínú gbogbo e bayìí? Mo like láti máa tatẹ̀gùn láti fi mú ọ̀hun tọwọ́ mi ò bá to.

Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń kẹ́yìn láti ṣe ìgbékalẹ̀ iṣẹ́ e mi. Nítorí nǹkan, nítorí ìdí kan tàbí ikeji ló máa ń ṣe okùnfà iru nkan bẹ́ẹ̀. Láti ṣe ìkọ́palẹ́, ìgbékalẹ̀ ẹ̀ iṣẹ́ mi.

Ti mo ba ń sín, ti mo ba ń sín, mo máa ń ní ọ̀pọ̀ ọgbà mo máa fi ọwọ́ bo ẹnu mi, láti lè dá àbobo oru ẹnu àti ìtọ́ tí ó fẹ́ jáde ní àkókò tí yen bá sìn yẹn, kí ó lè má fa òkùnfà ti ẹlòmí tí ó fi bà ní ara.

Ìmọ̀ orò èyí tí ẹ gbà ní èrò nínú àwọn eléyìí, bóyá orò ìlú ni, bóya ìmi ni, ṣùgbọ́n mo fẹ́ràn orò dáadáa, to bá je pè en tí èmi mọ̀ ni.

Ti mo bá ń dúró dè nǹkan, oríṣiríṣi ǹkan ni èèyàn máa ń dúró dè. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí mo bá dúró dè nǹkan tí ó jẹ́ wípé mo lè máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, òní wọn ò máa tẹ́ ní àkókò tí mò ń dúró dè ǹkan yẹn kó lè bá mo wulo funmi.

Ètò mí fún ìparí ọ̀sẹ̀, óga gan, nítorí wípé ìparí ọ̀sẹ̀ mo máa ń tún gbogbo ǹkan ṣe. Mo máa ra àwọn ǹkan tí ó ti tán nílé, mo máa ra sílé. Mo máa tún agbègbè ṣe, mo sì máa tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan ní ìparí ọ̀sẹ̀.

Nípa ìrànwọ́ àkọ́kọ́, ìrànwọ́ àkọ́kọ́ náà pọ̀ òpin oríṣi. Ìrànwọ́ àkọ́kọ́ ṣe nípa ìtọ́jú ara ni, ìrànwọ́ àkọ́kọ́ ṣe nípa ẹni tí ó ń tọ́jú ilé ni, ìrànwọ́ àkọ́kọ́ sì fún ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun jòjòló sí ilé ni. To bá jẹ́ pé tí alábọ̀ ara ni, èyín n ṣe ìrànwọ́ fún un láti máa tọ́jú rẹ̀.

Ìgbà péréte díẹ̀ ni oúnjẹ ọ̀sán mi gbà tí ó sì tó bí ọgbọ̀n sẹ́jú. Ìgbà mí o máa ń lé díẹ̀, ìgbà mí ọgbọ̀n sẹ́jú yẹn ó sì tún máa ń dín díẹ̀. Ọgbọ̀n sẹ́jú ni a máa ń gbà.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni àmàlà àti àbùlà. Wọ́n máa ń pè é ní àmàlà, ewédú àti gbẹ̀gẹ́ri. Ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀, ó sì máa ń mú ìtẹ́lọ́rùn wá, ó máa ń mú ìfọ̀kànbalẹ̀, ó máa ń mú bá ènìyàn.

Ìdojúkọ tí ó wà níbi iṣẹ́ mi náà kò tó nǹkan. Kí n tó lọ sí ibi iṣẹ́ gan, mo ní ìdojúkọ láti dé bẹ́ẹ̀ nítorí wípé ọ̀nà mi jìn sí ibi iṣẹ́ mi, ìdojúkọ nìyẹn. Ibi iṣẹ́ mi tún wà rẹ́, ó jẹ́ ibikàn tí ẹ̀yàn ti ń.

Iye ọjọ́ tí ó wà fún ìsinmi ọdọọdún ni o, bi ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta lọ, ṣùgbọ́n èyí tí ó wà níta ní ọwọ́ lọ́wọ́ i, ó n lọ bí ọjọ́ mẹ́wàá sí ojọ́ sí ju bẹ́ẹ̀ lọ sí òkè díẹ̀.

Mo máa ń rántí àwọn àdéhùn mi nítorí wípé ẹni tó ṣe àdéhùn náà ó gbọdọ̀ fi sọ̀kàn pé àdéhùn tí òun, tí òun, tó ń ṣe yìí òun gbọdọ̀ mú ṣẹ. Hmm, tí ó bá ti ribẹ yóò, yóò rántí àdéhùn tó ṣe.

Óda, èmi jẹ́ ẹni tó máa ń jẹ ẹran nítorí pé táa bá se ẹran, ẹran la máa sábàa rà tá bá fẹ́ se ọbẹ̀. Dá, nítorí ẹni èmi ṣe máa ń jẹ ẹran.

Bẹ́ẹ̀ni, ó máa ń jẹ àwọn oúnjẹ tó dára fún ìlera ara. Nítorí pàtàkì oúnjẹ jíjẹ náà ni láti máa mú ìlera bá ara wa tàbí láti máa mú àlàáfíà bá ara wa. Ó dára púpọ̀ láti máa jẹ oúnjẹ tó ní, tó lẹ́rù fún ìlera.

Àìmọye ìgbà ni mo máa ń fọ ọwọ́ mi lójoojúmọ́. Kódà kí n bá wọ ilé ìgbọ̀nsẹ̀, n óò fọ ọwọ́, bí mo fẹ́ jẹun, n óò fọ ọwọ́, bí mo yàgbẹ́, n óò fọ ọwọ́, kódà mo fẹ́ dáná, ní tàn fọ ọwọ́ mi kó máa tónítóní.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfámọ́ra n gbà tí mo bá n mú oun mímu ní àwọn àkókò kan tí ó bá yẹ. Ṣùgbọ́n tó bá yẹ pé ní ilé ni mo wà, mi ò kí ń lò ó. Ṣùgbọ́n ní ìta, a mọ ń lò ó láti fi mú orí wú.

Rárá o, mi ò mọ̀ bí a ṣe ń pa ẹja rárá. Àmọ́ mo sún mọ́ àwọn, àwọn ẹni tí wọ́n mọ ìparí dáadáa tí wọ́n sì máa ń pa, tí wọ́n máa ń sọ. Ṣùgbọ́n èmi ò mọ̀ nípa rẹ̀, ym tí ìparí, èyí tí ìlọ̀rùkọ.

Bátìrì fóònù mi ó máa ń dúró pẹ́ gan, kì í tètè wálẹ̀ rárá nítorí ó jẹ́ ògidì bátìrì tí fóònù rẹ̀ náà sì jẹ́ fóònù gidì tí kò ń já bátìrì orí rẹ̀ wálẹ̀

Bẹ́ẹ̀ni, wọ́n máa ń wọ ìbọwọ́. Nítorí wípé Mùsùlùmí ni mí, Mùsùlùmí èsì sí arálẹ̀. Wọ́n máa ń lo ìbọwọ́, wọ́n máa ń lo dáadáa ní òrèkóòrè nígbà tí wọ́n bá ń jáde lọ sí ìta.

Mo máa ń lo eti ìgbọ́ lórísìíríṣìí, èyí tí mo, èyí tí mo bá rí náà ni mo mọ ń sábà lo. Kẹsepe mo ní èyí tí mo yàn láàyò ṣùgbọ́n èyí tí mo bá rí mo máa lòó dáadáa.

Mi ò ní computer kankan. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán ni mo ní. Oun naa sì ni mò ń lò. Ṣùgbọ́n ní computer mi ò ní kankan. Nínú computer ṣùgbọ́n yóò wù mí láti ra computer náà nítorí mo nífẹ̀ẹ́ síi púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa kọ lẹ́tà fún àwọn ènìyàn, paa paa julọ àwọn ẹni tó needi ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹnìkan sí ọ̀dọ̀ ẹlòmíràn, èmi náà sì máa kọ lẹ́tà fún ara mi láti tọrọ àánú látọ̀dọ̀ àwọn ẹni tí yóò ṣe ni ní àánú.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù náà ni àjọ̀dún ọdún iléyá èyí tí àwọn Mùsùlùmí máa ń ṣe àti àjọ̀dún ìtúnu àwẹ̀ tí méjèèjì papọ̀ fún àwọn Mùsùlùmí. Àwọn méjèèjì ni àjọ̀dún tí mo máa ń ṣe tí mo sì fẹ́ràn jù.

Ní àárarọ kọ̀ọ̀kan tí mo bá jí, mo máa ń ṣe, mo máa ń kọ́kọ́ ṣe eré ìdárayá. Lẹ́yìn náà, màá bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní tún ilé ṣe kó tó di wípé màá gbé oúnjẹ tí a máa jẹ kaná.

Àwọn nǹkan tí ó wà nínú àpò owó mi náà ni owó àti àwọn nnkan páálì ìdánimọ̀ mi. Lèyì tó jẹ́ tèmi nìkan ni ó wà nínú àpò owó mi.

Mo fẹ́ràn ilé mi jùlọ tàbí kí ni wípé ilé mi ni mo fẹ́ràn jùlọ nítorí wípé Yorùbá máa ń sọ wípé ilé ẹni a ti ń jẹ kòkòrò onídodo. Wípé gbogbo ǹkan tí ń bá ṣe ń bẹ, kosi eda tí ó mọ àfẹ̀mìnì kan.

Rárá o, mi ò ní irungbọ̀n. Nítorí wípé obìnrin ni mí, ọkùnrin sì ni ó máa ń ní irun àgbọn tí wón máa ń dá sí, tí wón sì má ń yà tán máa ń sì àmujútọ̀ ẹ ní gbogbo ìgbà. Èmi ní tèmi, èmi ò ní irun àgbọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó bá kú. Oúnjẹ tí mo bá sè, tí ó bá ṣẹ́kù. Mo máa ń tún jẹ ní àsìkò ìgbà tí ebi bá ń pa mí. Mo máa ń jẹ dáadáa.

Ìwà ìṣòwò le dá o dàa dáadáa, o daà púpọ̀ tó jasi wipé àwọn ẹni tí ó ń bá mi dá òwò pọ̀ gan. Wọ́n mọ̀ pé wọ́n mo máa ń ṣe àwọn dáadáa. Tori idi eyi, iwa ọwọ́ mí dá.